Ah! Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ torí gbogbo nǹkan tó bá ti jẹ́ òfin ní báyìí mi ò de kí ń ṣeré pẹ̀lú ẹ̀. Mo máa ń tẹ̀lé gbogbo àwọn òfin yìí torí nǹkan tó dẹ́ dáa ni kí èèyàn máa tẹ̀lé òfin. Tí èèyàn bá ti tẹ̀lé òfin tán, ó máa já sí nǹkan tí ò dẹ́ dáa nígbà mí ì. So òfin nǹkan ni tó je pe mi ò de kí ń ṣeré pẹ̀lú ẹ̀. Gbogbo òfin ni mo máa tẹ̀lé. Kódà gan-an tó bá gbé òfin ọkọ̀, òfin ìyàrá ọkọ̀, nǹkan tó jẹ́, nǹkan tó dẹ́yẹ kí èèyàn máa ṣeré pẹ̀lú ẹni rara. So mi ò de kí ń ṣeré pẹ̀lú òfin àwọn ọkọ̀ yìí, mo máa ń tẹ̀lé gbogbo àwọn òfin ọkọ̀ ni. Torí ó dẹ́ dáa kí èèyàn máa tẹ̀lé òfin ìyàrá ọkọ̀. Gbogbo òfin ìyàrá ọkọ̀ ni mo máa ń tẹ̀lé, mi ò jẹ́ kí ń ṣeré pẹ̀lú ẹ̀.